Ìwà ìṣòwò mi, mo lè sọ pé, ẹ́, ó dára lọ́pọ̀lọpọ̀. Ni bí ọdún díẹ̀ sẹ́yìn ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe òwò bí a ṣe ń ṣe ọṣẹ tí a fi ń fọ abọ́. Nígbàtí mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣòwò yìí ni mò ń gbé àwọn ọṣẹ tí mò ń ṣe káàkiri fún àwọn tí ó máa túta. Tí bá ti ṣe ọṣẹ yìí, màá fi sínú ohun, ẹ́, ìgò tí ọ máa ń rọ ọṣẹ sí, màá sì gbé lọ sí ọ̀dò àwọn tí ó máa túta. Màá ta fún wọn ní méjìlá, àwọn náà yóò sì túta láti rí èrè wọn. Fún bí oṣù mẹ́ta ni mo fi ṣe, ẹ́, òwò yìí tí mo sì bẹ̀rẹ̀ sí ní rí èrè dáradára láti inú òwò náà. Nítorí náà ìṣòwò mi, ẹ́, ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo mọ̀ bí a ṣe ń ṣe òwò tí a sì ń jèrè. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo di olùkọ́, ẹ́, ní ilé ìwé girama ni mo fi òwò náà sílẹ̀. Ẹ̀, nítorí pé mi ò rí ààyè láti máa lọ sí ọjà Bodija ní ìlú Ibadan láti máa ra àwọn ohun èlò tí mo fi ń ṣe ọṣẹ olómi náà. Ṣùgbọ́n nígbà tí mo padà sí ìdí ìṣòwò mìíràn, ẹ́, pẹ̀lú pé mo sì jẹ́ olùkọ́, ẹ́, mo bẹ̀rẹ̀ sí ní ń ta àwọn ìwé fún àwọn, ẹ́, ọmọ ilé ẹ̀kọ́ girama. Àwọn owó tí mo bá rí nínú ìṣòwò mi, mi ò kí ń fi ọwọ́ kan owó náà. Inú, ẹ́, iṣẹ́ náà ni ẹgbọwó tí mo bá rí ni màá tún dá padà sí. Nítorí pé owó oṣù mi gẹ́gẹ́ bí olùkọ́, ó tó mi iná láti jẹun. Nítorí náà gbogbo owó tí mo bá rí nínú ẹ, òun ni màá tún dá padà sí kí ìṣòwò náà kí ó tún lè gbé pẹ́élí sí ju ti tẹ́lẹ̀ lọ. Àwọn ọ̀nà wọ̀nyí, òun ni, ẹ́, mo fi mọ̀ pé ìwà ìṣòwò mi ó dára ní ọ̀pọ̀lọpọ̀. Yàtọ̀ sí èyí, nígbà tí mò ń ṣe òwò ní àkọ́kọ́ tí mò ń ṣe ọṣẹ, ẹ́, mi ò kí máa ń gbà kí ẹnikẹ́ni kí ó gba ọjà sílẹ̀ ní orí mi ní àwìn. Ẹnikẹ́ni tí ó fẹ́ ra ọjà lọ́wọ́ mi yóò rà á pẹ̀lú owó tí ó wà lọ́wọ́ ni. Nítorí pé mo fi ọjà mi ṣe owó lọ́wọ́, ẹyìn nílẹ̀ ni. Tí o bá fẹ́ ra'jà, o máa mú owó rẹ wá tí wa dẹ̀ san. Tí o bá fẹ́ fi owó sílẹ̀, màá gbà á. Ṣùgbọ́n tó bá dé jẹ́ pé o fẹ́ fi owó ránṣẹ́ láti ilé ìfowópamọ́ rẹ sínú ilé ìfowópamọ́ mi ni, mo tún gba èyí náà. Kò sí bí owó náà ṣe kéré tó tí o fẹ́ san. Mo gbà kí ẹnikẹ́ni tí ó bá fẹ́ ra ọjà kí ó fi owó rẹ̀ ránṣẹ́ láti ilé ìfowópamọ́ rẹ̀ sí inú ilé ìfowópamọ́, inú ilé ìfowópamọ́ mi. Ọ̀nà yìí ni mo fi mọ̀ pé, ẹ́, ìwà ìṣòwò mi ó dára, ẹ́, lọ́pọ̀lọpọ̀. Paríparí ẹ, mi ò kí máa ń fi ọjà mi fi ṣe bí ọ̀rẹ́. Ẹ̀, bóyá mò ń ta, ẹ́, ọjà miìkan ní ọgọ́rùn-ún náírà kí n wá sọ pé, "Ẹ torí pé o jẹ́ ọ̀rẹ́ tàbí o jẹ́ alábàágbé kí wá ta fún ọ ní, ẹ́, àádọ́ta náírà." Rárá o. Oyè tí mo bá ń ta fún àwọn ará ìta, oun nà ni mo máa ta fún ará ilé nítorí pé oyè tí mo ra àwọn nǹkan tí mo fi ṣe ọṣẹ, ẹ́, àwọn tí mo rà lọ́wọ́ wọn kò fi ṣe ará ilé tàbí nítorí pé mo ti n bá wọn rà lóòrèkóòrè. Olúkálukú ń tà á ní oyè tí ó bá pé ni. Àwọn nǹkan tí mo sọ̀ wònyìí ló jẹ́ kí n mọ̀ pé ìwà ìṣòwò mi ó dára lọ́pọ̀lọpọ̀.

Rárá o, èmi ò kí ń na ara mi o, nítorí pé kò sí ìdí kankan tàbí òmíràn tí mo ní láti fi na ara. Mo rò pé ẹni tí ó bá ní àrùn kan tàbí òmíràn, bóyá àrùn tí ọpọlọ ni tàbí èyíkéyìí, òun ni ó máa na ara rẹ̀. Èmi ò kí ń na ara mi rárá.

Rárá o, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran. Mo fẹ́ran ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Kò sí irú ẹran tí mi ò lè jẹ, yàtọ̀ sí àwọn ẹran mẹ́ta. Fún àpẹẹrẹ, mi ò kí ń jẹ ẹran ajá. Tí mo bá lọ sí ilé ẹnikẹ́ni tí ó fi ẹran ajá lọ̀ mí, màá sọ fún un pé èmi ò kí ń jẹ ẹran ajá nítorí pé mi ò fẹ́ran rẹ̀ rárára. Yàtọ̀ sí ẹran ajá, ẹran ẹlẹ́dẹ̀, tún ni ẹran mìíràn tí, eh, mo kórìíra láti máa jẹ. Nítorí pé ọ̀rá tí ó wà nínú ẹran ẹlẹ́dẹ̀, ó ti ẹpọ̀ jù. Tí ènìyàn bá ṣe ń jẹ ẹ́, bẹ́ẹ̀ ni yóò máa ṣomi sí ènìyàn ní ẹ̀ẹ́nà bí kò máa ṣe ọ̀rá. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí ó jẹ ti sọ fún mi. Idí nìyí tí mi kì í fi ń jẹ ẹran ẹlẹ́dẹ̀. Yàtọ̀ sí yẹn, mo gbọ́ pé àwọn ẹlòmíràn wọ́n máa ń jẹ ẹran ejò. Eh, nǹkan báyìí èmi náà ò nífẹ̀ẹ́ sí i láti máa jẹ ẹ́. Nítorí pé ejò jẹ́ ẹran tí mo kórìíra lọ́pọ̀lọpọ̀. Nítorí náà tí mo bá rí ẹnikẹ́ni tí ó bá fi ẹran ejò lọ̀ mí, mi ò máa sọ fún un pé èmi ò kí ń jẹ ẹran ejò. Ẹran olóńgbò, òun tún ni ẹran mìíràn tí mi ò lè jẹ rárá. Nítorí pé, eh, mo kórìíra ẹran rẹ̀ ṣùgbọ́n mi ò kórìíra olóńgbò gẹ́gẹ́ bí ẹranko ṣùgbọ́n ẹran rẹ̀ mi ò lè jẹ rárá. Àwọn ẹran tí mo fẹ́ràn láti máa jẹ, mo fẹ́ràn láti máa jẹ ẹran màlúù dáradára. Eh, mo fẹ́ràn ibi iké rẹ̀ nítorí pé ó máa ń dùn nígbà tí ènìyàn bá jẹ ẹ́, àgàgà ìgbà tí wọ́n bá dín ín nínú òróró tí ó sì dí gbẹ dáradára. Mo nífẹ̀ẹ́ ẹran màlúù. Àwọn ẹran mìíràn tí mo tún máa ń jẹ, ẹran adìẹ, mo fẹ́ràn rẹ̀ náà. Ẹran tòlótòló, ó tún jẹ́ ẹran mìíràn tí mo fẹ́ràn. Ẹran ewúrẹ́, òun ni ẹran tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn ẹran tí mo máa ń jẹ. Paríparí ẹran ẹ̀gbẹ́, ẹbí ẹran oyà, ọ̀yà tàbí ẹran òkété, òun tún ni àwọn ẹran mìíràn tí mo máa ń jẹ. Múṣì tútù jẹ́ ẹran ìjàparí. Àbẹ́ẹ̀ni nígbà tí mo kéré díẹ̀ ju báyìí lọ, nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama ni mo rí ìjàpá kan lórí àpáta. Lórí àpáta yìí, òun ni a sì ti mú ìjàpá yẹn tí a jí, tí a pa. Ẹran ìjàpá, ó dùn ní ọ̀pọ̀lọpọ̀. Eh, òun ni mi bá sọ pé mo fẹ́ràn jù lọ tí kì bá ń ṣe ẹran ewúrẹ́, mo lè sọ pé ó jẹ́ gbáàkíìji ẹran tí mo fẹ́ràn yàtọ̀ sí ẹran, eh, ẹran ewúrẹ́ tí mo ti sọ tẹ́lẹ̀. Nítorí náà ẹran, ah, ewúrẹ́ mo fẹ́ràn jù lọ. Ọ̀daunsí ibẹ̀rẹ̀ ni pé mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran dáradára.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ń tọrọ àforíjì lọ́dọ̀ àwọn tí mo bá rò pé mo ṣẹ̀. Fún àpẹẹrẹ, tí mo bá ní ẹni kan tí mo ṣẹ̀ tó jẹ́ pé mo sì nílò láti tọrọ àforíjì lọ́wọ ẹni yìí, màá lọ sí ọ̀dọ̀ ẹni náà. Tó bá jẹ́ ẹni tí ó dàgbà jù mí lọ dáradára, màá dọ̀bálẹ̀ nígbà jú ẹni yìí. Màá sì sọ fún un pé mo ti ṣẹ̀, pé nǹkan báyìí ni mo ṣe fun, pé kí ó má bínú, kí ó jọ́, kí ó jàre nítorí Olódùmarè. Kí ó dárí ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀, kí ó dárí ẹ̀ jí mí nítorí pé àṣìṣe ni, mi ò mọ̀ mọ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀. Mo sì máa sọ fún un pé mi ò ní ṣe irú rẹ̀ mọ́. Mo máa sì ṣèlérí fún un pé irú nǹkan bẹ́ẹ̀ kò ní wáyé mọ́. Ọ̀nà kan nìyí tí mo máa ń gbà ń tọrọ àforíjì lọ́wọ ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀. Lẹ́ẹ̀kejì, tí mo bá ṣẹ̀ ẹlòmíràn, mo sì lè rán ẹni tí ẹni náà tí ó ti ojú rẹ̀, mo lè rán sí i kí ó bá mi tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Tó bá jẹ́ pé mo ti tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ tí kò dárí jí mí tàbí tí ó jẹ́ ẹni tí mi ò lè rí, bẹ́ẹ̀ yẹn, mo máa wá ẹni tí ó súnmọ́ ti ẹni tí mo ṣẹ̀ tí ó ti ojú rẹ̀. Mo máa wá rán sí i pé kí ó dárí jí mi, kí ẹni náà kí ó bá mi sọ fún un pé kí ó dárí jí mi tàbí kí èmi àti ẹni náà kí a jọ lọ sí ọ̀dọ̀ rẹ̀, boya ile rẹ̀ ní ọ̀ tàbí ibi iṣẹ́ rẹ̀. Àwọn ọ̀nà wọ̀ yìí ni mo máa ń gbà ń tọrọ àforíjì. Ni àkótan nígbà mìíràn tí mo bá fẹ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti tọrọ àforíjì, màá kọ́kọ́ gbàdúrà náà pé kí Ọlọ́run kí ó bá mi fi ọwọ́ tọ ọkàn rẹ̀ kí ọkàn rẹ̀ lè yọ̀ nígbà tí ó bá rí mi, kí ó bá sì lè fi orí jí mi fún ohunkóhun tí mo bá ti ṣe sí i. Yatọ̀sí eyìí, tó bá jẹ́ pé ẹni tí ó ti lọ́kọ ni tàbí tí ó ti ní aya, mo lè lọ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ tàbí ọ̀dọ̀ aya rẹ̀ pé kí ó bá mi bẹ̀ ẹ́, kí wọ́n sì bá mi fi orí jí n. Kí ó sì sọ pé kí ó sì bá mi sọ fún un pé kí ó forí jí mi lórí nǹkan tàbí òmíràn tí mo ti ṣe fun. Mo ní irú ìrírí yìí rí nígbà tí mo wà ní ilé ìwé gíga tí ìkan nínú àwọn olùkọ́ wa nígbà náà tí mo ṣẹ̀ nítorí pé ó jẹ́ dókítà ní inú iṣẹ́ ọ̀dọ̀ wa. Nígbà tí mo máa kọ orúkọ rẹ̀, mo kọ ọ̀gbẹ́ni dípò ti o ye kí n kọ dókítà. Inú sì bí i lọ́pọ̀lọ́pọ̀. Nígbà tí mo lọ sí ibi tí ó wà, ó jẹ́ ẹni tí ó máa ń bí lọ́pọ̀lọ́pọ̀. Ó sì lé mi jáde kúrò ní inú ọ́fíìsì rẹ̀. Nígbà tí mo kúrò, mo bá gba ilé rẹ̀ lọ lọ́dọ̀ ìyàwó rẹ̀. Ìyàwó rẹ̀ ni ó wá bá mi bẹ̀ ẹ́. Lẹ́yìn náà ni ó sese wá dárí jí mi. Àti ìgbà yìí ni mo ti mọ̀ pé kí ènìyàn kí ó bá ìyàwó ẹni tí ó bá ṣẹ̀ tàbí ọkọ rẹ̀. Nígbà mìíràn ó sì lè ṣe bàbá ẹni tó ṣẹ̀ tàbí ìyá rẹ̀ tàbí ẹ̀gbọ́n ni o lè lọ bá kí ó bá ẹ bẹ̀ ẹ́ pé kí ó ṣe àforíjì fún ọ pé ò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́. Àwọn ọ̀nà wọ̀ yìí ni ó jẹ́ ọ̀nà tí ó tọ̀nà láti tọrọ àforíjì lọ́wọ ẹnikẹ́ni tí o bá ṣẹ̀ tàbí tí ó ti ṣe nǹkan tí wọ́n náà mọ̀ pé kò dára ẹ́ fún. Nítorí náà àwọn ọ̀nà wọ̀ yìí ni mo máa ń gbà ń tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí mo bá ṣẹ̀.

Ní ìgbà tí mo kéré lọ́pọ̀lọ́pọ̀, àgágá ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, ẹ́, níbi ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn tàbí ju bẹ́ẹ̀ lọ ni mo lè sọ pé mo fẹ́ràn àti máa rin òkè. Nítorí pé ara ṣì ṣe gágá nígbà náà, kò sì sí oun púpọ̀ tí mo fi ara ṣe. Ṣùgbọ́n ní ìgbà tí ara ti ń di ara àgbà ní ìsìnyí àti máa rin òkè, ó ti ṣe oun tí ó fẹ́ jẹ́ oun tí ó nira fún ara láti máa ṣe. Nítorí náà, ẹ́, mi ò fẹ́ràn láti máa rin òkè. Ẹ̀, mo fẹ́ jẹ́ mo fẹ́ràn láti máa rin ibi tí ó rọrùn fún mi ní àti máa rìn. Nítorí pé tí mo bá rin òkè, gbogbo ara ni ó máa ro mí nígbà tí mo bá máa sọ̀kalẹ̀ tí ó sì máa ṣòro fún mi láti sùn ní òru. Nítorí pé gbogbo ara òun ni ó máa ro mí. Nítorí èyí ni mi ò ṣe fẹ́ràn àti máa rin òkè. Ṣùgbọ́n nígbà tí mo kéré jù báyìí lọ, mo fẹ́ràn rẹ̀. Nítorí pé nígbà tí bá gùn tán, kò sí ara ríro tàbí ẹ̀yìn didún tàbí ẹsẹ̀ didún. Nítorí pé ara ṣì dá yágíyágí nígbà náà, kò ti sí oun púpọ̀ tí mo fi ara ṣe. Ṣùgbọ́n ní àkókò yìí, ìgbà ti yí padà, ara ṣì ti ń gbé sí àgbà ju tí atẹ̀yìn wá lọ. Àti pé ọ̀pọ̀lọpọ̀ oun ni wọ́n fi ń ro ní ìsìnyí ju ìgbà tí mo kéré. Ẹ̀, ìdí nìyí tó yẹ pé, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ni ó wà ní ọwọ́ mi. Sé pé tí mo bá ṣetán, yóò sì rẹra. Ara ṣì ti ń di ara àgbà. Ìdí nìyí tí mi ò fi fẹ́ràn àti máa rin òkè.

Rárá o, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lòdì sí òfin, ẹ, ilé ìwé wa láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ẹ, iṣẹ́ wa kò ju láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ. Nígbà tí a bá ṣi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tán, tí ó bá ti di ago méjì ní ọ̀sán, onikàlùkù ni ó ṣe é gba ilé rẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́, ẹ́, ọjọ́ Ẹtì ni ago kan, òun ni a máa ń jáde ní ibi iṣẹ́ wa. Nítorí náà, kò sí àyè fún ìgbéjáde rárá. Olukàlùkù yóò kojú mọ́ iṣẹ́ rẹ̀ ni. Bá jẹ́ iṣẹ́ kíkọ ohun tí ó fẹ́ kọ àwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀, tàbí kí ó máa bu ọwọ́ lu ìwé wọn, tàbí kó bu ọwọ́ lu ìdánwò tí a ti fún wọn, tàbí kí ó máa kọ ohùn kan tí wọ́n gbà nínú ìdánwò kó máa kọ ó sílẹ̀. Àwọn iṣẹ́ wa ni wọ̀nyí ní ibi iṣẹ́, ẹ́, kò sí àyè rárá fún ìgbéjáde kankan. Ìdáhùnsíbèérè yìí òní pé ẹ mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Rárá o, mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun ni mo ní ní ilé, ẹ́ bí ẹ̀rọ amúlétutù, ẹ̀rọ amóhuntutù, ẹ̀rọ alágbèéká, lápútọ̀ọ̀pù, ẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán, àti oríṣìíríṣìí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́gbọ́n ò jẹ́ ohun kan tí mi ò ní ní ilé mi.

Oríṣìíríṣìí ìmọ̀ tuntun, òun ni mo fẹ́ láti kọ́ fún iṣẹ́ mi kí iṣẹ́ mi kí ó lè rọrùn ju bí mo ṣì ń ṣe lọ níìsín yìí àti pé kí iṣẹ́ mi kí ó lè dára dáradára ju bí ó ti wà níìsín yìí. Fún àpẹẹrẹ, mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ní Ìbàdàn, ilé ìwé ilé ìwé girama tó jẹ́ ti ìjọba ní ìlú Ìbàdàn. Nítorí náà, ẹ ó ní àwọn ohun tí a máa ń ṣe tó jẹ́ pé tí mo bá kọ́ ìmọ̀ tuntun, yóò rọrùn fún mi láti ṣe iṣẹ́ náà. Iṣẹ́ náà lásìkò yìí ó jẹ́ ohun tí kò rọrùn rárá tí ó sì ṣòro láti ṣe. Mo máa fún-- mo máa ṣe àwọn àpẹẹrẹ díẹ̀, ẹ́, láti lè yànànà àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ẹ́, fún iṣẹ́ mi. Ní àkọ́kọ́, gẹ́gẹ́ bí olùkọ́ ilé ìwé girama ti ìjọba ní ìlú Ìbàdàn, ọwọ́ òun ni a máa fi ń kọ iṣẹ́ sí ojú pátákó fún àwọn akẹ́kọ̀ọ́. Èyí ó jẹ́ ohun tí kò rọrùn rárá, nítorí pé fún ọgbọ̀n ìṣẹ́jú o lè máa kọ nǹkan sí ojú pátákó, ọwọ́ ó sì máa ro mí. Nítorí náà, mo rò pé tí mo bá mọ ọ̀nà tí a fi ń lo ẹ̀rọ laptop láti máa fi kọ́ àwọn ọmọ. Fún àpẹẹrẹ, ó ní kíní kan tí wọ́n ń pè ní projector. Tí ènìyàn bá mú kíní yìí tí ó sì ti bọ inú laptop rẹ̀, ẹ́, kíní náà yóò sì tan iná sí ara ògiri. Gbogbo ohun tí ó bá wà nínú laptop náà ni projector yìí òun ni yóò fi hàn ní ara ògiri tí àwọn ọmọ ó sì máa ríi. Nítorí náà, ìmọ̀ tuntun tí mo fẹ́, òun ni ọ̀nà láti máa lo, ẹ́, projector yìí kí mo ba lè máa kí sí inú laptop mi kí mo sì lè máa fi ohun tí mo fẹ́ kọ́ sí ojú pátákó tí ó sì ti yà ní àwòrán sí, ẹ́, inú ẹ̀rọ alágbèéká mi. Láti inú ẹ̀rọ alágbèéká mi, màá sì fi sí inú ẹ̀rọ laptop mi. Nítorí náà, ẹ̀rọ projector náà yóò wá tan nǹkan tí ó wà nínú laptop mi sí ara ògiri fún àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ yóò sì máa kọ́, ẹ́, ìmọ̀ tuntun kan nìyí tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Yàtọ̀ sí èyí, mo máa ń rí àwọn kọ̀ọ̀kan ní orí, ẹ́, social media tí wọ́n máa ń fi artificial intelligence tí wọ́n máa fi ń ṣe fọ́n rán oríṣìíríṣìí. Mo fẹ́ kọ́ bí a ti ń fi AI ṣe fọ́nrán nítorí pé ó lè ran iṣẹ́ mi lọ́wọ́. Tí mo bá fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ohun kan tàbí òmíràn, mo lè lo AI yìí láti fi ṣe fọ́nrán fún àwọn, ẹ́, akẹ́kọ̀ọ́ mi. Nítorí pé ohun tí àwọn akẹ́kọ̀ọ́ bá fi ojú wọn rí tí wọ́n sì fi tí wọn gbọ́, ó máa ń dúró sí ọpọlọ wọn ju ohun tí ènìyàn kan fi ẹnu ṣe àlàyé lọ. Nítorí náà ni ó wù mí láti kọ́ ìmọ̀ tuntun yìí kí ó ba lè jẹ́ kí iṣẹ́ mi kí ó rọrùn síi, kí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n ba lè kọ́ iṣẹ́ yìí dáradára, kí ó ba lè yé wọn jú tí àtẹ̀yìnwá lọ àti pé kí wọ́n báa tètè máa gbàgbé ohun tí mo bá kọ́ wọn. Ẹ̀, ìmọ̀ tuntun mìíràn tí ó wù mí láti kọ́ òun ni eléyìí.

Ní ìgbà tí mo bá wà ní orí ìlà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí máa ń gbé ẹ̀rọ alágbèéká mi sí etí. Nítorí èyí, nígbà tí mo bá wà ní orí ìlà, mo máa ń rí bí àkókò ṣe máa ń lọ f'ápẹ́rẹ́. Nígbà tí mo bá ń pe ènìyàn tí mo wà lórí ìlà tí à ń sọ̀rọ̀, mo máa ń gbé fóònù mi sí, speaker kí mo ba lè máa gbọ́ ohun tí ẹni náà ń sọ tààrà. Nítorí náà, nígbà tí ó bá wà ní speaker yìí, mo máa máa wo ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti rí òye àkókò tí mo ti lò ní ìgbà tí mo wà nínú ìlà tí mo ń bá ènìyàn sọ̀rọ̀ ní òdì kejì. Nítorí náà ni ó jẹ́ ohun tí ó rọrùn fún mi, láti máa rí lílo àkókò ní ìgbà tí mo bá wà nínú ìlà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Nígbà tí mo bá rí pé ìsọdọ̀tun ọkàn ó ṣe kókó, ilé ìjọsìn mi oun ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo lè lọ síbẹ̀ ti, lẹ́yìn igbà tí mo bá gbaye ni ìbíṣẹ́ fún ọjọ́ kan tàbí méjì láti gbàdúrà tí ó jẹ́ ọ̀nà kan ṣoṣo tí mo máa fi ń ṣe ìsọdọ̀tun ọkàn. Nítorí náà, idẹrẹhun si, ìdáhùn sí ìbéèrè yìí ni pé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní orílẹ̀-èdè wa níbí. Òfin wà fún ìyára ọkọ̀. Ẹnikẹ́ni tí ó bá rú òfin ìyára ọkọ̀, òo ni owó tí ó máa san tí ọwọ́ àwọn agbófinró tí ó bá tẹ̀ ẹ́. Nítorí náà ni ó ṣe dandan, ó sì ṣe kókó kí ẹni tí ó bá ń wa ọkọ̀ ní ojú pópó náà kí ó máa tẹ̀lé òfin ìyára ọkọ̀. Ni àwọn agbègbè kan, ènìyàn kò gbọdọ̀ sáré ju bí ó ṣe yẹ lọ. Tí ó bá sáré ju bí ó ṣe yẹ lọ, àwọn agbófinró yóò mú, wọ́n ó sì gba ọkọ̀ ní ọwọ́ rẹ̀. Owó tabua ni yóò wà fi gba ọkọ̀ náà ní àgọ́ àwọn tí ó máa ń gbé òfin ojú pópó náà ró ní orílẹ̀-èdè wa níbí. Nítorí náà, òun ni ẹnikẹ́ni tí ó bá ń wa ọkọ̀ yóò mọ̀ pé kí òun kí ó tẹ̀lé òfin ìyára ọkọ̀ kì ń ṣe pé wọ́n kàn fẹ́ fi ni àwọn ènìyàn lára. Ṣùgbọ́n láfi-- láti fi dáàbò bo àwọn awakọ̀ mìíràn àti àwọn tí ó fi ẹsẹ̀ rìn ní ojú pópó. Nítorí náà mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní ojú pópó. Eh, àwọn òfin ìyára ọkọ̀ mìíràn wà ní ojú pópó tí ó yàtọ̀ sí pé kí ènìyàn kọ̀ máa sáré nìkan. Ní ìgbà tí ènìyàn bá ń wa ọkọ̀, ó ní àwọn ibi kan tí ó jẹ pé ènìyàn gbọdọ̀ dúró. Eh, wọ́n máa ń pe ibẹ̀ náà ní zebra crossing. Tí o bá ti sún mọ́ ibí yìí, o nílò láti tẹ ọkọ̀ rẹ dúró kí àwọn ènìyàn tí ó bá wà níbi zebra crossing yìí kí wọ́n bá lè sọdá sí òdì kejì. Nítorí ẹnikẹ́ni tí kò bá dúró níbi tí zebra crossing yìí wà tí àwọn ẹlòmíràn sì wà tí wọ́n ń dúró láti lè sọdá, àwọn tí ń gbé òfin, eh, pópó náà ró, wọ́n máa mú irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n sì máa fi jú rẹ̀ ba ilé ẹjọ́ nítorí pé ó ti, ẹ, lu gba di òfin. Nítorí náà dandan ni láti tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Ìbọsẹ̀ tí mo fẹ́ràn jù, òun ni ìbọsẹ̀ tí mo máa ń wọ̀ pẹ̀lú bàtà mi lọ sí ibiṣẹ́. Ẹ̀yi tí ó jẹ́ aláwọ̀ dúdú tí ó sì rọ̀ ní ẹsẹ̀ tí a fi aṣọ àti òwú ṣe. Irú ìbọsẹ̀ yìí kì í jẹ́ kí o rú kí ó mú ẹsẹ̀ púpọ̀ jù, ó sì máa ń jẹ́ kí bàtà kí ó rọ̀ ní ẹsẹ̀. Tí ó bá wọ rú ìbọsẹ̀ yìí, kò ní jẹ́ kí bàtà tí ènìyàn bá wọ̀ kí ó máa ta ènìyàn lé ẹsẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pa ẹja. Er, oríṣiríṣi ọ̀nà ní ẹni tí ó bá fẹ́ pa ẹja lè fi pa ẹja. Er, ṣùgbọ́n, ẹ́, ó wá dá lórí bí odò tí ó bá fẹ́ pẹja, bí ó bá ṣe jìn sí. Tí ó bá jẹ́ odò tí ó jìn, ẹ́, ní ó bá, ló ti fẹ́ pẹja ni. Er, ẹ̀kọ́ ọ̀nà tí ó máa fi pa kì ń ṣe, ẹ́, ọ̀nà tí ó máa fi pa ẹja tí odò náà tó bá, tí ò bá jìn lọ rẹpẹtẹ. Er, oríṣiríṣi ọ̀nà mẹ́ta ni mo mọ̀ tí ènìyàn le gbà pa ẹja. Fún àpẹẹrẹ, àwọn, ó jẹ́ oun kan pàtàkì tí ènìyàn lè lò tí ó bá fẹ́ pa ẹja. Ẹ̀yàn lè hun àwọn tí ó tóbi, ẹ̀yàn ó sì gbé lọ sí inú odò. Yóò sì da àwọn náà sínú odò tí orí bàbà ṣe, ẹ́, àwọn àwọn náà yóò mú ẹja púpọ̀ tí ó sì fa àwọn ẹja wọ̀nyí jáde. Yato sí èyí, ẹ̀yàn lè wa okùn tí yóò fi bí abẹ́rẹ́ sí ẹnu rẹ̀ tí ó dé mọ́, tí ó sì wà bí kòló tàbí ẹja tàbí ẹran. Ìgbà míì ó sì lè ṣe búrẹ́dì, òun ni yóò fi ṣe ẹnu rẹ̀ tí ó sì lọ sí inú, ẹ́, odò yìí tí yóò sì ju okùn náà sí inú rẹ̀. Er, tí ó bá rí pé okùn náà bẹ̀rẹ̀ sí ní mì, a jẹ́ pé ǹkan inú àwọn ẹja wọ̀nyí, wọ́n ti ń jẹ ǹkan tí ó fi ṣe ẹnu abẹ́rẹ́ yìí. Nígbà tí wọ́n máa fa jáde, ikọ́ yìí tí ó fi ṣe ẹnu okùn yóò kọ ẹnu ẹja náà jáde. Ọ̀nà mìíràn tí ẹni tí ó bá ń gbà pẹja nìyí. Ọ̀nà kẹ́ta tí mo mọ̀, òun ni kí ènìyàn lo igi tí ó ní ẹnu ṣúmṣúm, ẹ́, yóò lọ sí ibi tí odò, ẹ́, odò yìí, ẹ́, a jẹ́ ilé tí ò kì í lọ púpọ̀. Er, yóò máa sọ igi ṣúmṣúm yìí sí inú odò tí orí bàbà bẹ̀rẹ̀ bá ṣe, yóò rí ẹja kan pa. Er, àwọn ọ̀nà wọ̀nyí ni mo mọ̀ bí a ti ń pa ẹja. Mo mọ̀ pé àwọn ọ̀nà mìíràn wà. Er, àwọn ẹlòmíì, wọ́n máa da ǹkan olóró sínú omi kí àwọn ẹja bẹ̀ kí ó lè kú kí wọ́n lè lé fú. Ọ̀nà yìí ò dáa rárá. Ṣùgbọ́n àwọn ẹlòmíì, àwọn mìíràn wọ́n máa ń lòóń. Er, ṣùgbọ́n ọ̀nà mẹ́ta alákọ̀ọ́ tí mo ti sọ̀ wọ̀nyí, òun ni àwọn ọ̀nà tí ó dára jù lọ nígbà tí ènìyàn bá fẹ́ pa ẹja.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi ní ẹ̀rọ laptop tí mo ní. Mo ti fi síbẹ̀ pé nígbàkúùgbà tí mo bá fi ẹ̀rọ ayélujára sí orí laptop mi kí àwọn software mi kí wọ́n bẹ̀rẹ̀ sí ní di ọ̀tún. Nítorí náà, nígbàkúùgbà tí mo bá ṣí laptop mi tí mo sì mú ẹ̀rọ ayọ̀ dáadáa bí i Íńtánẹ́ẹ̀tì tí mo sì fi ṣe àwọn ìmúdójúìwọ̀n ni yóò bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra rẹ̀. Kò ní ìgbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìmúdójúìwọ̀n yìí fúnra ra mi. Ṣùgbọ́n àwọn ǹkan kan wà lórí laptop mi tó jẹ́ pé tí mi ò bá lọ síbẹ̀ láti ṣe ìmúdójúìwọ̀n fúnra mi, kò ní ṣe fún apẹ̀rẹ̀. Mo ní social media WhatsApp sí orí ẹ̀rọ laptop mi. Mo máa lọ síbẹ̀, mo sì máa lọ ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ tí ó bá nílò láti ṣe. Yàtọ̀ sí èyí, software tí mo máa fi ń tẹ ǹkan jáde bíi Microsoft Word nígbà mìíràn, òun náà máa nílò ìmúdójúìwọ̀n, mo sì máa lọ síbẹ̀, mo máa lọ ṣe ìmúdójúìwọ̀n rẹ̀. Àwọn ǹkan mìíràn tí mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ òun ni àwọn software tí wọ́n ń pè ní driver. Nígbà mìíràn, ó ti máa kọjá àsìkò tí ó yẹ kí n lò máa tún ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ dáadáa. Graphics card rẹ̀ òun tún ní ǹkan mìíràn tí mo máa ń ṣe ìmúdójú rẹ̀ kí ó ba lè máa ṣiṣẹ́ dáradára. Ni párí párí rẹ̀, antivirus orí laptop mi òun tún ní ǹkan mìíràn tí mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀. Nítorí kí ó ba lè máa dáàbò bo laptop mi kí àwọn virus kì í máa ba aye laptop náà jẹ́. Nítorí náà, ìdáhùn síbẹ̀rẹ̀ ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n àwọn software mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo ti beèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. È ní ìgbà kan tí mo fi owó sí orí ẹ̀rọ alágbèéká mi, ni mo bá ríi pé owó tí mo fi síbẹ̀ ó kan dédé pòórá láì kí ń ṣe pé èmi ni mo lò ó. Bí mo tẹ ago sí olùṣètò ẹ̀rọ nìyẹn. Nígbà tí mo sì e ba sọ̀rọ̀ ni ó sọ fún mi ìdí tí e owó mi tí ó fi kan dédé pòórá ní orí ẹ̀rọ alágbèéká mi. Ni ìgbà tí ó máa fi yá, mo ríi pé wọ́n ti dáa padà ní lẹ́yìn bí wákàtí díẹ̀. È nítorí náà mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ẹ rí dáradára kí àwọn ẹ dojúkọ tí mo ní nípa ẹ̀rọ náà kí ó ba lè ẹ yanjú. Nítorí náà dáhùn síbẹ̀ rẹ̀ ni pé, bẹ́ẹ̀ni mo ti ṣètò, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ dáradára.

Ọ̀nà kan pàtàkì ni mo máa ń gbà ń ṣètò owó iṣẹ́ fún àmọ́ tí wo ń bá mi ṣiṣẹ́. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìwé àdáni tí mò ń darí wọn ti wọ́n á bẹ̀rẹ̀ sí ní san owó ní ẹyọ kọ̀ọ̀kan méjì méjì, mo máa bẹ̀rẹ̀ sí ní mú owó yìí lọ sí ilé ìfowópamọ́ sí láti lè fi pamọ́ síbẹ̀. Pé tí ó bá di ìparí oṣù, mo máa fún àwọn olùkọ́ àti àwọn tí ó ń ṣiṣẹ́ ní ilé ìwé yìí ní owó wọn. Torí mo sábà máa ń san owó wọn ní ọgbọ̀n ọjọ́ tàbí ọgbọ̀n ọjọ́ ó lé kan tí ìyẹn tí ó bá ti di ìparí oṣù pátápátá, òun ni mo máa san owó wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Nítorí náà owó tí mo ti fi pamọ́ sí ilé-ìfowópamọ́ ni mo máa lọ mú tí mo máa fi san owó wọn. Nítorí náà báyìí ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́.